Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ kò kí ń gbà ju ọgbọ̀n ìṣẹ́jú lọ tí màá fi dé ibi iṣẹ́. Ṣùgbọ́n ó ní bí ọkọ̀ tí mo bá wọ̀ bá ṣe rin sí, bẹ́ẹ̀ ni mo sì lè tẹ̀te ma dé ibi iṣẹ́. Ìgbà mí ti ọkọ̀ bá rin, mo màá pe de ibi iṣẹ́. Ìgbà mí sì re, mi ò lè lo ju ọgbọ̀n ìṣẹ́jú lọ. Ìgbà mí sì re wákàtí kan mo sì wà ní ọ̀nà, ibi sún kẹrẹ, fa kẹrẹ ọkọ̀. Ìgbà mí, mo pẹ́ fún kẹrẹ ọkọ̀, a máa dá a ní ọ̀dùn, bíbẹ́ẹ̀ ni ẹgbẹ́ yẹn ó fi ogún ìṣẹ́jú dé. Ẹ máa lo máa lo bí ẹ bí ogún ìṣẹ́jú àbí wákàtí kan tó jẹ́ ǹkan tí kò sì dáa.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ Mo ṣe máa ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi. Mo máa ń pin àkókò mi, àkókò ìṣe máa jẹ́ àkókò ìṣe, àkókò ẹbí mi ni mo fi ṣeré. Nítorí kò dára kí o máa fi ọ̀rọ̀ ẹbí rẹ ṣeré. Ní ìgbà iṣoro ẹbí ni dúró tìnì. Ó dára kí èèyàn máa fi àkókò sílẹ̀ fún àwọn ẹbí gbogbo ìgbà kan ni. Iṣẹ́, iṣẹ́, iṣẹ́, iṣẹ́, ẹbí ṣe kókó, ẹbí ṣe pàtàkì nínú ayé ẹ̀dá. Ó dára kí èèyàn máa fi àkókò lẹ̀ fún àwọn ẹbí rẹ. Èmi máa ń fi àkókò lẹ̀ fún àwọn ẹbí mi bẹ́ẹ̀ ni. Àkókò àwọn ẹbí mi ayè ọ̀tọ̀ ni nínú ayé mi.

Ṣé o máa ń mu Ògùn lójoójúmọ́? Rárá o, èmi kì í mu Ògùn lójoójúmọ́ o. Ẹ̀yà fi tí to bá rẹ̀ mí, tí nǹkan bá ṣe mí díẹ̀, bi mo bá rí ara mi bó ṣe ń ṣe, ìgbà náà ni mo máa mu Ògùn, tí mo máa lo Ògùn. Wa lọ Ògùn lójoójúmọ́, èmi kọ̀ o, èmi kò kì í lo Ògùn lójoójúmọ́ o. Bí èmi gan bi mo se wà yi, mo bẹ̀rù Ògùn, kí n tó wá máa lo Ògùn lójoójúmọ́ lọ. Mi ò kí ń lo Ògùn lójoójúmọ́ o, ẹ kò kán. Bi mo bá rí bí ara mi ṣe ṣe, bí ó bá ṣe rẹ̀ mí, ọ́un ni mo se máa lo Ògùn. Bi nkan kò bá ṣe mí, èmi kì í sá dede ló Ògùn o. Kò kán ni mo máa n lo Ògùn.

Ṣé o ní irun gbon à? Irun gbon bítí bò ó. Òbìrín ni mí, ọkùnrin ló máa ń ní irun gbon ni ọ̀dọ̀ tiwa, obìnrin kò kí ń ní irun gbon. Bá sì rí obìnrin tó ní irun gbon gan, ó máa jẹ́ irun gbon kéékèèké, ó kan máa rọra wá. Bẹ́ẹ̀ ni, kò ní jẹ́ irun gbàn tó pọ̀. Wàá ní ọ̀dọ̀ tiwa o, ọkùnrin òun ni ó máa ń ní irun gbon. Torí ìdí náà, mi ò ní irun gbon torí obìnrin ni mí. Obìnrin nàá ni mi, obìnrin kò kí ń ní irun gbon. Obìnrin ni mí, èmi kò le ṣe nkan ọkùnrin. Èmi kí ń ní irun gbon. Obìnrin ni èmi o, mi kò ní irun gbon rárá.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Ìbọ̀wọ́, bóyá ǹkan tí mo máa n wọ ìbọ̀wọ́ fún, òní bóyá mo bá fẹ́ fi ọ̀fẹ̀ sírun fún èyàn, ìgbà náà mo lè wọ ìbọ̀wọ́. Tí ó bá wù mí àbí tí ǹkan bá mú mi lọ́wọ́, mo lè wọ ìbọ̀wọ́ nígbà náà. Ṣùgbọ́n láìsí, mi ò kí ń wọ ìbọ̀wọ́ o. Mi ò fẹ́ràn láti máa wọ ìbọ̀wọ́. Láti ṣe àwọn iṣẹ́ mìíràn jẹ, mi ò kí, mi ò fẹ́ràn kí n máa wọ ìbọ̀wọ́. Ṣùgbọ́n o ní àwọn iṣẹ́ mìíràn tó je pé tí èèyàn bá fẹ́ ṣe, ìyan ní láti wọ ìbọ̀wọ́ kóto di pe ọ lé gbé. Ó lè wọ iruuru iṣẹ́ báun, ó lè ṣe iṣẹ́ naá. Ó dára kèèyàn ma lo ìbọ̀wọ́ fún àwọn iṣẹ́ mìíràn tí èèyàn bá fẹ́ ṣe tó bá jẹ́ iṣẹ́ ìdọ̀tí, iṣẹ́ tí kò bá dára, ó dára kí eeyan máa lo ìbọ̀wọ́. Ṣùgbọ́n emi, mi ò kí n fi bẹ́ẹ̀ lo ìbọ̀wọ́. Ni ẹ̀kọ́okan, ọ̀un ni mo máa ń lo ìbọ̀wọ́.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Má di irun mi ni, mo má di ni. Ìgbà míì máa, o máa wù mí kí n kàn rọra dirun mi lọ sí àdílẹ̀ yẹn kò lè wí tí kò ní ju bí mú lọ́kàn lọ. Torí tí mo bá fẹ́ sanwó ẹ̀ àti tí mo bá fẹ́ ṣìnà, ó máa da omi láti orí mi títí dé ilé ẹ. Ó dẹ̀ máa ń dùn mí gan-an púpọ̀ lọ́pọ̀ ìgbà. Àmì tí rẹ̀ pé tí ọmọ bá fẹ́ lọ síbi kan àbí a bá fẹ́ ṣe nǹkan kan, mó máa ń ṣerun tí ó máa fi ìkan kún irun mi. Ọ̀yà, ṣòkò àbí àwọn òwú mìíràn tí èèyàn máa fi nǹkan kún-un lẹ́nu. Ṣùgbọ́n èmi fẹ́ràn kí n máa ṣe irun mi lásán, kí n máa di irun mi lásán lọ sí ẹ̀yìn àbí bí mo bá ń ránṣẹ́ ní ṣòkò tí kò ní bọ̀ rárá. Mo fẹ́ran rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà kí n maá ṣe irun mi lásán. Mo fẹ́ran rẹ̀. Bí mo ṣe máa ń ṣe irun mi, mo máa ń di irun mi ni. Mi kìn gé irun mi, irun dídi ni mo máa ń di irun mi.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́? Bẹ́ẹ̀ni, mo máa pa àwọn fáìlì mi mọ́ torí ó dára kí èyàn máa fi àwọn fáìlì rẹ kí èyàn máa fi pamọ́. Kò dára kí ẹyan máa fi nǹkan rẹ̀ tafàlà torí ìgbà tí ó bá nílò rẹ̀, tí lílò bá kan, ó sèsè máa máa wá ká ní kò tó di pé ó lè lò. Ṣùgbọ́n tí o bá fi pamọ́, tí o tọ́jú rẹ̀ dára dára, ti ibi tí nǹkankan ó sí ní ṣe, tí o bá nílò rẹ̀ ní, ẹ́, ẹ́, ní gbogbo ìgbà tó bá nílò rẹ̀, o máa lọ síbẹ̀, ó jẹ̀ máa mú, o máa fi ṣe nǹkan tí o bá fẹ́ ṣe. Ó dára kí èyàn máa pa fáìlì rẹ̀ mọ́ gan-an ni. Ó dára púpọ̀ ní gbogbo ìgbà torí ó lè jẹ́ ǹkan tí o bá fẹ́ fi, tó wà níbẹ̀ tí o fẹ́ lò. Ó lè jẹ́ ǹkan tó máa ṣe ayé rẹ ní àǹfààní àbí tí o máa nílò ní kíákíá, tí kò ní jẹ́ pé bóyá ọṣẹ̀ máa lọ sí ibi tí ó tún ti fẹ́ gba ẹ̀ mìí Ìdí nínú náà tó dára kí o máa pa fáìlì rẹ̀ mọ́. Èmi máa pa fáìlì mi mọ́, màá tọ́jú fáìlì mi dára dára lọ́jọ́ tí mo bá nílò rẹ̀.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Àkókò tí mo máa ń lọ sùn, èmi ò fi bẹ́ẹ̀ ní àkókò kan pàtó wípé mo máa ń sùn. Bó yá àkókò márùn-ún ni, bó yá mẹ́fà ni, àbí méje, àbí mẹ́jọ. Mo fi bẹ́ẹ̀ ní àkókò bí mo bá ṣe lè tè sùn sí. Torí ń gbà mí olè jẹ́ pé kí n tó dáná tán ọjọ́ ma ti lọ. Bí n bá tun wá dáná tán, motún mo máa tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, fóònù mi. Mo máa tẹ́tẹ́tẹ̀ kó tó dípé mo máa sọ pé mo máa sùn. Tí mo bá ti wá sùn ó lè rẹ̀ mí. Agaga ijọ́ tí mo bá tún wá níbi tí mo fẹ́ lọ. Biá mi ò lọ síbi iṣẹ́, mo wà n lé, mo wà ní ilé. Háà ijọ́ náà mo máa lo wákàtí tí òníyè mo máa sùn tí ara mo máa fi ara mi balẹ̀ dáradára tí mi o ní kán ara mi lójú láti dìde. Tí ọwọ́ mi ò bá sì ti ní ní iṣẹ́ tó pọ̀ láti ṣe tí n bá wá jí ìgbà náà mo máa ṣe iṣẹ́ ilé mi tí mo fẹ́ ṣe. Mo máa dáná láti jẹun. Mi ò ní wákàtí tí mo fi máa sùn o bí mo bá sè ṣe sí. Áti ìgbà tí mo bá sùn tì í, ìgbà náà ni mo máa jí tí mo bá ní ibi tí mo fẹ́ lọ.

Ṣé o ti lọ sí Agọ rí? Bọ́yá àgọ̀ ọlọ́pàá tàbí àgọ̀ mìíràn? Ìgbà tí ó bá jẹ́ pé àgọ̀ ọlọ́pàá, bẹ́ẹ̀ ni, mo ti lọ wo èèyàn níbẹ̀ rí. Ó ní ní àdúgbò ibi tí mò ń gbé. Ó ní àwọn kan tí wọ́n ń ba ara wọn jà. Wọ́n ṣe wá ń ba ara wọn jà náà, wọ́n sá jà gan-an nígbà náà to se pé ẹnìkan wá fi ọlọ́pàá kó gbogbo wọn. Bí wọ́n bá ṣe kó wọn lọ, àwa tí a sá wà, tí a jọ ń gbé, a ní lẹ́tọ̀ láti lọ bu wọn wò. Bí mo ṣe lọ ní ìjọ náà ni wọ́n wò. Wọ́n fẹ́ lò tó wẹ yá bí ọjọ́ márùn-ún ni atimọ̀le ní àgọ́ náà. Wọ́n kọ́ lọ ní ọjọ́ àkọ́kọ́ tí ìsẹ̀lẹ̀ náà sẹlẹ̀ tí wọ́n ṣe kó wọn lọ ní èmi náà lọ. Tó ti wá tó bí ìjọ mẹ́ta sí ìgbà náà, mo tún lọ síbẹ̀, mo tún lọ yè wọ́n wò tódì pé wọ́n jáde. Ìgbà náà ni mo dé àgọ́ ọlọ́pàá rí o.

Yàrá wọ nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Kò sí yàrá tí mi ò fẹ́ràn jù nínú ilé mi, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ yàrá ìgbàlejò mi. Tórí ìdí náà kí n tó lè tún àwọn yàrá yòókù ṣe, mo máa kọ́kọ́ tún yàrá ìgbàlejò mi mo máa kọ́kọ́ tún ṣe torí pé ìgbàkigbà ni mo lè ní àlejò, mi ó sì ní fẹ́ kí wọ́n dé, kiwon máa wò pé a! Irú ọ̀bùn wọ́ ni a wá bá ní àlejò yìí" ó sì máa n dára ní ìta. Ewọ inu ilé wọn bó ṣe rí. Ní ìyẹn tó fi je pé yàrá ìgbàlejò mi, mó kokò máa tún ṣe náà, tó máa dùn rí, tó máa dára gan. Mo fẹ́ràn yàrá ìgbàlejò mi, mi ò kí n fi ṣere. Rí yàrá ìgbàlejò, òhun ní wọn kòko máa wò. Ki wọn tó wọ yàrá kọ́ kọ́ kọ́ wọn inú ilé náà. Síbẹ̀ mo fẹ́ràn yàrá ìgbàlejò mi dáadáa.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Ìgbà tí mo máa ń wo ojú àwòrán ní ojoojúmọ́, hm, bí wá sí wù mí ni mo ṣe máa ń wo ojú àwòrán àti bí iná bá tún ṣe wà ní orí fóònù mi ni mo ṣe máa ń wo orí àwòrán. Tí mi ò bá ní iná lórí fóònù mi, mo máa wò ó díẹ̀ bí mo bá ṣe wọ bẹ, kò ní pẹ́ tí mo fi máa kúrò ní ibẹ̀. Ṣùgbọ́n tí iná bá wà ní orí fóònù mi, à, ojú àwòrán mi, mo máa wò ó, mo máa wò ó ní ojú àwòrán fóònù mi títí tí iná orí fóònù mi fi máa lọlẹ̀. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ojú àwòrán tẹlifíṣàn mi ni, à, níwọ̀n ìgbà tí iná bá wà, tí àwọn NEPA fún wa iná, ó máa tàn sílẹ̀ ni o. Mo máa wò ó títí tí iná fi máa lọ ni mo máa wo ojú àwòrán mi. Mo nífẹ̀ẹ́ láti máa wo ojú àwòrán gan-an torí náà mo nífẹ̀ẹ́ rẹ̀. Mo máa ń wo ojú àwòrán mi bí áyè bá ṣe gba à mí àti bí àkókò bá ṣe rí ni mo ṣe máa wo ojú àwòrán mi.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Kò sí ìgbà tí mi ò ti ṣe ìmọ́tótó ilé mi ọ̀tí ojú mi bá mọ́. Nígbà gbogbo igba ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Kí n tó lọ sí ibiṣẹ́, kí n tó lọ sí ibi kankan, mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ná. Sugbọn ní ọjọ́ àbámẹ́ta tó ń jẹ́ ọjọ́ Satọde, mo máa ń ṣe ìmọ́tótó ilé mi dáradára ní ọjọ́ náà. Gbogbo ibi tí mi ò kí ń mú ọwọ́ dé, òun ní mo máa mú ọwọ́ dé. Mo máa nu gbogbo yàrá ìgbàlejò mi tó fi mọ́ yàrá tí mo ń sùn. Mo máa nu gbogbo rẹ̀ kó má tó ni tó ni. Mo fẹ́ràn kí a máa tún ya-- kí a máa tún nu ilé mi ṣe torí ó dára kí èèyàn wà ní ìmọ́tótó. Ó ní ìmọ́tótó, òun ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìdí náà, mo máa ń tọ́jú inú ilé mi dáradára. Mo máa ń ṣe ìmọ́tótó inú ilé mi ní ọjọ́ ìsinmi tí mo tún máa ń ṣí jù, tí mo máa ń ní àǹfààní, tí mo sì máa ń ní ààyè tí mo bá wà nínú ilé mi lọ sí ibi kankan. Mo máa ń fi ààyè náà sílẹ̀ láti sún inú ilé mi se dáradára.

Ṣé o ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ ni, mo rí ara àjò lọ sí ìlú mìíràn rí. Ìlú tí mò ń gbé gan kò kì í ṣe ìlú mi, kò kì í ṣe ìlú abínibí mi. Ìrìn àjò náà ni mò ń lọ sí ìlú náà torí wọ́n ní ilé ayé yìí ó dára kí o máa fi ìlú rẹ sílẹ̀ kí o máa lọ sí ìlú ibòmíì láti tàn lọ wo ìrírí ìmíràn tí àwọn ń ṣe ní ibẹ̀. Mo ti lọ sí àwọn ìlú mìíràn kò kì í ṣe ẹ̀yọ kan, kò kì í ṣe ìkejì tí mo ti lọ̀ nípa ìṣesí wọn àti ìhùwàsí wọn. Ó dára yẹn kí ẹ máa ní ìmọ̀ kún ìmọ̀ ni, yẹn sì fi máa mọ oye àti ohun tó ń ṣẹlẹ̀ ní inú ayé ni. Tí èèyàn bá lọ sí àwọn ìlú mìíràn, ó dára gan kí o máa fi ìlú rẹ sílẹ̀. Ó máa lọ sí ìlú mìíràn láti kọ́gbọ́n oye àti ìmọ̀ kún ìmọ̀ láti lè rí ìrírí ayé, gbogbo bí nǹkan ṣe máa ń ṣẹlẹ̀ ní inú ilé ayé. Ó yá nǹkan tó, tí èèyàn ṣe ní ìlú tìrín tí wọn kò ṣe níbòmíì àbí ìlú mìíràn tí o lọ. Àwọn ìṣesí wọn tí wọ́n ṣe sí ẹ̀yin kò sì ṣe ní ọ̀dọ̀ tìyín. Gbogbo àwọn nǹkan bá ni ẹ máa mọ̀ nípa lọ sí ìlú mìíràn. Mo ti lọ sí ìlú mìíràn dáradára kò kì í ṣe ẹ̀yọ kan, kò kì í ṣe méjì. Mo sì nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ láti máa lọ sí ìlú kan sí ìlú kan. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan lọ́pọ̀ ìgbà.